Ṣé o ní béèrè béèrè pé ṣe o mọ àmì ìràwọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, àmì ìràwọ̀ mi ni àmì líò, tí wọ́n tún máa ń pè, tí wọ́n tún ń pè ní lion, tí ó ń ṣe àmì kìnnìún. Àmì yìí ó tọ́ka sí àmì iná. Àmì ìràwọ̀ iná, àmì tí ó jẹ́ wípé, è, tó jẹ́ wípé ó jẹ́ ó sì ó tọ́ka sí ẹni tó ń jẹ́ aṣíwájú, ẹni tí ó ní ìgboyà tí ó sì jẹ́ ẹni tí yóò máa ṣáájú tí àwọn èèyàn yóò máa tẹ̀lé. Ẹni tó jẹ́ wípé, ẹh, yóò máa lànàá tí àwọn ìyókù yóò máa tọ̀. Òun ni àmì yìí ń tọ́ka sí. Tó sì jẹ́ pé àwọn èèyàn tí wọ́n bá bí nínú oṣù keje tí í ṣe oṣù July ní ọwọ́ ìparí láti bi ọjọ́ kejìlélógún títí tí óò fi di bí ọjọ́, èh, tí ó fi ṣe bí ọjọ́ kejìlélógún lóṣù tó tẹ̀lé. Òun ni àwọn tí wọ́n wà nínú, t'ọ́n ní àmì ìràwọ̀ yìí. Àmì ìràwọ̀ yìí ó tọ́ka sí wípé ẹni tí wọ́n bá bí láwọn ara àsìkò yìí yóò jẹ́ ẹni tí ó jẹ́ akíkanjú. Ó máa jẹ́ ẹni tí yóò jẹ́ aṣáájú tí ó jẹ́ pé níbi tó bá ti ń yóò máa, yóò máa sọ̀rọ̀ tí àwọn èèyàn yóò sì máa tọ̀lé tí wọ́n máa tẹ̀lé ẹni. Ẹ gẹ́gẹ́ báa ṣe mọ̀, kìnnìún ni olóòlà jù. Ẹran tí kìnnìún bá pa, kò sí ẹran tí, kò sí ẹran tí yóò tó bẹ́ẹ̀, tí yóò lè lọ sí, lọ, lọ, lọ dédé ara náà. Ó ṣe jẹ́ wípé àmì ìràwọ̀ yìí ó tọ́ka sí pé ẹni tí ó bá ní àmì náà gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò máa, gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò jẹ́ kí ó máa gbìyànjú láti ṣe akíkanjú.

Mo níbéèrè berẹ pé kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Hmmm ìrántí ìgbà ọmọdé tí mo rántí ni ìgbà tí mo fi wà ní eh ilé ìwé girama. Ọjọ́ alákọ́kọ́ mi ní ilé ìwé girama. Ọjọ́ náà gẹ́gẹ́ bí a ṣẹ̀ṣẹ̀ dé akẹ́kọ̀ọ́ láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí ṣe primary. Mò ní eh mo ní eh mo, mo, mo rí ààyè tó sì gbà mí wọlé sí ilé ẹ̀kọ́ girama tí wọ́n ń pè ní Command Secondary School. Ilé ẹ̀kọ́ yìí jẹ́ ilé ẹ̀kọ́ fún àwọn tí àwọn eh ológun tí wọ́n ń pè ní sójà tí wọ́n ṣe adarí rẹ̀. Eh ní ọjọ́ alákọ́kọ́ mi ní ilé ẹ̀kọ́ náà, eh inú mi dùn pé a, mo emi náà wá sí ilé ẹ̀kọ́ yìí kí mo sì wo gbogbo. Mo sì ní ìrètí tó ga lórí ilé ẹ̀kọ́ yìí. Ara àwọn olùkọ́ tí wọ́n kọ́ wa tí wọ́n ṣe dáadáa. Ṣàdédé, inú mi lòdi ìgbà tí a ní eh, eh ìgbà tí a wà ní eh break. Ìgbà tí dédé la wà nígbà tí la ń lu ago fún àsìkò ìṣeré tá ń pè ní break àbí àsìkò ìsinmi tá ń pè ní break. Lo bá di wípé àwa akẹ́kọ̀ọ́ a sì rí pé òjò ro lọ́jọ́ lọ́jọ́ tá wi yí la sì bẹ̀rẹ̀ sí gbìyànjú láti ṣeré nínú òjò níye o tá ń fọwọ́ gbé òjò. Ṣàdédé la gbọ́ tí ìkan lára àwọn eh ìkan lára àwọn olùkọ́ bó ṣe pé gbogbo wa ni ẹ́. Wọn kàn pé gbogbo wa ni, 'gba ta de bẹ́ la rí pé ara àwọn olùkọ́ tó jẹ́ eh tó jẹ́ ológun oun ló pè wa. Inú bí olùkọ́ yìí ṣi wa gan-an tí ó fi tó bẹ́ẹ̀ gẹ́ ẹ, tó ní wípé kí gbogbo wa ká dùbúlẹ̀ tó sì mú paǹkẹ́rẹ́ tó sì fi na gbogbo wa tí inú gbogbo wa tó bàjẹ́ tí a sì bẹ̀rẹ̀ sí sunkun. Eleyi jẹ́ ohun ìyàlẹ́nu fún mi torí pé mi ò ro ti pé ó lè rí báyìí. Àfi bí i pé eyi ò tó. Nígbà tó tún di owó ọ̀sán, mo bá tún ní kín ṣe bí àwọn ẹ̀gbọ́n mi ó. Mo bá bọ ìbọ ẹsẹ̀ mi tí wọ́n ń pè ní stocking, mo bá bọ ó sílẹ̀. Bọ́ ṣe di pé a dé bí kan bayi, bọ́ ṣe tún ni pé kí gbogbo wa wá ní è. Mo bá tún di pé wọ́n ní ẹsẹ̀ tí mo tún ṣàn ni pé mi ò tún wọ stocking. Wọ́n ṣe tún fún mi ní ẹgba ni. Ah mo wọ̀ ọjọ́ yẹn ni mo ronú ààyè mi wò pé ṣe bí mo ti fẹ́ máa bá a lọ̀ ní irú ilé ìwé wo mo wà yìí. Ko to di rí pé emi náà ò rí i wípé hanh ọmọ mo ní láti máa tẹ̀lé ó òfin àti àwọn ilànà tó rọ̀mọ́ ní ilé ìwé kọ̀ọ̀kan. Níparí, mo lọ ọdún mẹ́fà ní ilé ìwé náà, mo sì yege. Ó kára eh ìdánilẹ́kọ̀ọ́, ó kára àwọn ẹ̀kọ́ tí mo kọ́ ní ayé mi tò sì ń yé tí ó sì jẹ́ pé ó ranmí lọ́wọ́ lọ́pọ̀lọ́pọ̀.

Òní bèrèbére pé kí ni mo máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀. Òjò jẹ́ ohun tura láti àti ọ̀run tí ó máa ń jẹ́ kí ara ó dẹ́yan, ó sì máa ń jẹ́ kí omi ó wà fún àwọn ènìyàn àti àwọn irúgbìn. Tó òjò bá ti ń rọ̀, tó bá jẹ́ ọwọ́ alẹ́ tó jẹ́ wípé èmi ti wà lórí ibùsùn mi, èmi a sì yí àsọ mo rí. Máa gbádùn òjò náà torí a máa dùn mọ́ mi tó òjò bá ń rọ̀ nígbà tí mo bá ń sùn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọwọ́ ọ̀sán, òhun ní, eh, tó bá jẹ́ wípé, eh, ọwọ́ ọ̀sán nì òjò yí rọ̀, èmi lè mú mi àdú láti gbé lára àwọn ike, eh, ike tí ṣe bucket kí n gbé e sí láti so òjò náà torí wípé ìlú tí mo wà, ìlú tí kò, ọ̀wọ́n omi tó wà níbẹ̀ ni. Tó sì jẹ́ wípé, ààlò omi púpọ̀ nílú yìí. Eh, bí wọ́n ṣe máa ń ro mi lò nílùú yìí ni wípé wọ́n máa ń gbìyànjú láti so omi torí tirun omi náà yóò sì wọ inú kànga àbí kí n pè é ní reservoir tan ti kọ́ sílẹ̀ fún irú àwọn nǹkan báyìí. Ti òjò bá ń rọ̀, èmi máa ń gbìyànjú láti máa kúrò nínú ilé láti máa lọ ẹni ibi kankan. Yálà pé bóyá mo lo àbọ̀rọ́dà ni láti lọ ibi kankan ni. Èmi máa ń gbìyànjú láti wà nínú ilé láti, láti lè gbádùn ara mi nínú ilé. Tí otùtu bá sì mú pẹ̀lú òjò náà, èmi dá, èmi dá ìlétí ń gbìyànjú láti, ìgbà mìíràn máa ń gbìyànjú láti po tea àti tea tọkí tó gbóná. Mo máa ń gbìyànjú láti po tíì tó gbóná, tọkí tẹ́ mi ó sì fi máa jó àyà torí òtútù tó bá òjò náà wà. Òjò jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí, tó sì jẹ́ wípé àdúrà tí mo máa ń gbà náà ni kí òjò rọ̀ kó bá mi ní inú ilé. Ṣùgbọ́n òjò tí yó rọ̀ tí ò ní fátẹ́gùn burúkú ni mo máa ń tọrọ ní gbogbo ìgbà torí òjò tó bá rọ̀ tó fátẹ́gùn rẹpẹtẹ ó ṣe é ṣe kó ká òrùlé ilé. Elé yìí ni òun ni àwa kò ní ìfẹ́ sí tí àwa kò sì gbàdúrà kó ṣẹlẹ̀ sí ẹni kankan nínú wa.

Ó ní béèrè béèrè pé ibi wo ni mo fẹ́ràn lọ jù. Ibi tí mo fẹ́ràn lọ jù ni inú ìyàwó mi, inú ilé mi. Kí ló de tó fi rí bẹ́ẹ̀ ni wípé nínú ilé mi, èmi yóò le ṣe gbogbo àwọn nǹkan tí mo bá fẹ́ràn láti ṣe. Gbogbo bí mo bá ṣe ṣàlákàlé àwọn ètò tí mo bá fẹ́ ṣe, èmi yóò le ṣe bó bá ṣe wù mí láìsí, eh, láìsí ìdáwọ́, láìsí ìdáwọ́ dúró àti láìsí aláǹtakò kankan láti ibi kankan. Torí wipé nínú ilé tí mo bá, tó bá jẹ́ pé emi ni mo wà nínú ilé, bó bá ṣe wù mí láti ṣètò mi náà ni màá ṣe ṣí, kò ní ṣẹ́ ẹni tí yóò yàn mí lẹ́nu tàbí tí yóò dà mí láàmú pé ò ṣe ṣé bá òun. Eh, mo sì tún fẹ́ràn inú ilé mi tó jẹ́ pé, eh, bí mo bá ṣe, tó bá ti dá síko tó wù mí láti sùn, màá le sùn. Tó bá ti tá sí ìwo tó wù mí láti nà jú tàbí láti rẹ ìgbẹ́, màá sì tún ṣe. Nítorí pé kí ni, ibi tí èèyàn bá lọ sí ìrìnàjò tàbí tó lọ sí ibi tó ń ṣe ìlú rẹ̀ tàbí tó lọ sí ibi tí, eh, ibi tí ó ń ṣe pé wọ́ gangan, òun ló ni ibẹ̀. Ayò lè rìlí, ayò lè gbá ẹ́ gẹ́gẹ́ bí ipò wà nínú ilé rẹ̀. Eléyìí ló fi jẹ́ kí n fẹ́ràn inú ilé mi. Nítorí pé kí ni, mo gbàgbọ́ pé kí ni èèyàn gbé inú ilé ẹni kó f'ọrùn ro. Inú ilé mi, ilé ìna ni, eh, ilé, eh, èèyàn gbé lé ẹ lẹ́ẹ́ni kó fọrùn ro. Bí èèyàn bá wà nínú ilé, yóò le mọ̀ wọ́n nítorí pé ó ti mọ àwọn ibi tí gbogbo nǹkan bá wà. Ó ti mọ ojúlẹ̀ẹ́jà nǹkan nínú ilé, yóò le rìn nínú ilé rẹ̀. Even, eh, kó dà gan an, kó jẹ́ wípé èèyàn di ju rin, eeyan óò le rìn nínú ilé. Eléyìí ló mú mi fẹ́ràn inú ilé mi jùlọ. Ìgbà mìí wà tó jẹ́ wípé àwọn nǹkan mìí tí mo bá rí ní ìgboro tó máa ń ṣe, tó máa ń ṣe, tó máa ń ṣe mí káye fi tàbí tó máa ń jẹ́ pé kómúnù mi dùn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, ilé lábọ̀sími ọko, mo máa ń gbìyànjú láti inú mi máa dùn tí mo bá wọ inú ilé padà. Mo de má ń gbìyànjú láti gbádùn ara mi gẹ́gẹ́ bí ó bá ṣe mọ̀ nígbà tí mo bá wà nínú ilé mi.

Òníbere beere pe ṣe mo mọ̀ bí a ti ń pẹja? Rárá o, mi kò mọ̀ bí a ti ń pẹja. Èmi ò wá láti ìran apẹja. Mi ò sì ṣe alábàá dé ibi kankan tí mo ti le kọ́ nípa bó ṣe ń pẹja. Èmi ò sì wá láti ibi tí àwọn odò tó pọ̀ sí tí màá fi mọ bó ṣe máa ń pa ẹja. Ṣùgbọ́n èmi fẹ́ràn láti máa jẹ ẹja, pàtàkì jọ àwọn ẹja tó bá ládùn. Mo si mo wípé ní ọjọ́ iwájú, mo lè tí mo bá rí ànfàní láti kọ́ bó ṣe máa ń pa ẹja, èmi sì lè ṣe, èmi sì lè wá ọ̀nà láti jẹ́ kí a jẹ ànfàní yìí ki émi náà mọ bó ṣe ń pa ẹja. Òwe kán tí ẹ̀ tún wà tó ní wípé ẹni tí ó bá kọ́ni lẹ́ja, ẹni tí ó ń fúnni lẹ́ja kò dàbí ẹni tí ó kọ́ni bó ṣe ń pẹja. Eleyi to tun túmọ̀ si wípé ẹni to koni bi won se peja o se ni lore ọ̀rẹ́ ńlá yàtọ̀ se ẹni ti o kan fún ni leja je. Nítorí wípé ẹni tó bá mọ̀ bó ṣe ń pẹja ó lè wọ́, ó lè wá bó ṣe máa dé odò fún rara rẹ̀ tí yóò wá bí ó ṣe, tí yóò rọ̀ ọ̀nà bí ó ṣe ń pẹja tí yóò sì lè rí oúnjẹ mú délé. Lára ohun tí ẹja tó bá pa, lára ẹja tó bá pa, ó tún lè tà wọ́n náà tí eléyìí yóò sì mú ẹ́, yóò sì mú owó wá fún. Eléyìí lò fi jẹ́ wípé kò sí ìmọ̀ tí ó, tí kò sí ìmọ̀ tí ò wúlò láyé yìí. Gbogbo ìmo pátápátá tí eeyan bá ní, òun náà ni lọ́kàn ní ọwọ́, ní àṣí, ní ìgbà kan àbí lásìkò mìíràn ló ṣe é ṣe kó jẹ́ ẹni tí yóò wúlò fún yàn. Oní ká ló ní í ṣí, iṣẹ́ oní ká ló kú, òun ló ní gbogbo iṣẹ́ ló ní kíkọ́. Kò sì ṣiṣẹ́ tí kò wúlò tàbí tí kò ṣe ànfàní fún ọ̀mo ènìyàn.